Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Ara o, mi ò tí ì jẹun nínú ọkọ̀ mi. Nítorí pé ọkọ̀ kì í ṣe ilé ìjẹun. Tí mo bá fẹ́ jẹun, màá jẹun ní inú ilé, ní dining room, àbí kí n jẹun níbi iṣẹ́ nígbà tí mo bá ti parí iṣẹ́ mi tán. Sùn'gbon nígbà tí ó bá jọ́ mọ́ kí n jẹun nínú ọkọ̀ mi, bó yá àwọn maa ń jẹ bó yá bí biscuit or any other snacks sá, mo ní kí sábà jẹun nínú mọ́tò.